Àwọn oúnjẹ, oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni ẹ̀wà, ewa oni sise tabi woro àti àkàrà àti mọ́ímọ́í, mọ́ímọ́í eléwé.

Mo máa ń tọrọ àforíjìn lọ́wọ́ Ọlọ́run lóorèkóorè nígbàkíigbà. Ìgbà tí mo bá ti rí pé mo ti ṣẹ̀, ẹ̀mí mi náà ti sọ fún mi pé mo ti ṣẹ̀. Ẹ̀mí náà mọ̀ lára mi pé mo ti ṣẹ̀. Mo máa ń tọrọ àforíjìn. Mo nífẹ̀ẹ́ sí kí n dáwà tí n bá tọrọ àforíjìn. Kó máa, kó jẹ́ emi nìkan, kó má sì eeyan kankan n bẹ. Èmi àti Ọlọ́run nìkan. Bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, ẹ̀yin máa ń fọ́ mi nígbà mi, nígbà tí bá mú ṣúgà tàbí wàrà tó bá pọ̀ jù àbí nǹkan dídùn, ọdún máa ń dùn. Ti bá ti mú, ti bá lọ sùn, ti bá máa fi jí, ẹ̀yin á máa dùn mí, ẹ̀yin á máa fọ́n mi, ẹ̀yin á máa ro mi, máa ro mí. Ti mbá mú àgbo, ti bá mú àgbo ló máa ṣẹ̀ṣẹ̀ wálẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ígbà tí mbá ti mú wàrà tàbí mílìkì tó pọ̀, tó pọ̀ jù nínú oúnjẹ, ẹ̀yin máa ń sábà dùn mí, máa rún mí. Kódàa, ó máa, ó máa ro mí, ó máa ro mí pẹ́. Fi tí, tí bá gbé nǹkan dídùn jù sílẹ̀, ló tó, ló tó ṣe máa fi mí sílẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí, mo máa ń fi tùràrí ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà. Nígbà tí mo sì wà lọ́dọ̀ àwọn òbí mi, wọ́n máa ń sábà lo tùràrí gan an, wọ́n sábà lo tùràrí gan an. Ṣùgbọ́n nígbà tí mo dá wà pẹ̀lú ìyàwó mi, mi kì í sábà lo tùràrí. Lẹ́ẹ̀kọ̀kan máa ń fín, lẹ́ẹ̀kọ̀kan máa ń fín, lẹ́ẹ̀kọ̀kan máa ń fín. Ó dẹ dà pọ̀, ó dà pọ̀. Ṣùgbọ́n tí àwọn ọmọ bá wà nínú ilé, àwọn omo kéékèèké bá wà nínú ilé, kò dá kó pọ̀ jù, torí tùràrí a máa kó sí wọn nímú. Ó dẹ̀ le máa kó bá mimi wọn. Nítorí ẹ, mi kì í fín ní-- lẹ́-- mi kì í fín jù tí bá wà ní ilé, ní ilé pẹ̀lú àwọn ọmọ àti ìyàwó.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Kódà mo mọ oúnjẹ oríṣìíríṣìí ṣè. Láti èmi ni ìrẹsì, ẹ̀wà, dòdò, iyán, àsáró, gbẹ̀gìrì, ilá, ewédú. Mo m ń pa ẹ̀. Mo mo ń pa wọn. Kódà nígbà tí mo kéré, mọ̀mí mi àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi, wọ́n kọ́ mi bi won se ń ṣe oúnjẹ. Ẹ̀mi náà dẹ̀ fojú sí bí won se ń ṣe oúnjẹ. Mo máa ràn mi lọ lọ́ta. A máa lọ́ta, a sé bẹ̀, a jẹun. Látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, èmi náà mọ oúnjẹ sè, èmi náà ń fojú sí.

Mo máa ń ṣètò owó iṣẹ́ mi ní ọ̀nà, ọ̀nà mẹ́ta, ọ̀nà mẹ́ta. Mo máa pín sí ọ̀nà mẹ́ta. Àkọ́kọ́ ni mo máa, èyí tí máa tọ́jú pamọ́, èyí tí màá fi ṣòwò àti èyí tí a máa ná nu ilé. Èyí tí a máa tọ́jú, èyí tí màá tọ́jú pamọ́, ó ní ìgbà tí màá fi tọ́jú àpamọ́ pé eléyìí o ni ò ní fọwọ́ kan títí di ìgbà báì báì báì. Kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ tó máa jẹ́ kí n fọwọ́ kan. Ẹlẹ́ẹ̀kejì, èyí tí màá fi ṣòwò. Bóyá mo ri àwọn òwò kan tó jẹ́ iye owó tí mo fẹ́ fi pamọ́ àbí ju bẹ́ẹ̀ lọ, àbí láì tó bẹ́ẹ̀ máa wà máa fi sínú ẹ̀ kó bá lè mú èrè wá. Tàbí àwọn òwò tó jẹ́ pé fún ìgbà tó pẹ́ ni ní ọjọ́ iwájú tí a ṣe máa ká àwọn èrè ẹ, mo lè ṣe àwọn iyẹn náà. Ẹlẹ́ẹ̀kẹta wa jẹ́ èyí tí a máa jẹ nu ilé. Ohun la máa fi ra àwọn oúnjẹ tí a máa jẹ bíi rice, bíi ẹ̀wà, bíi garri, bíi wàrà, bíi ṣúgà tí á jẹ fún ọ̀sẹ̀ àboṣù. Ṣùgbọ́n nísìnyí, àwọn owó oúnjẹ ti lọ sókè. Owó jẹ́jẹ́ ti lọ sókè nísìnyí. Ó ti pẹ́. A dẹ̀ gbọ́dọ̀ jẹun. A mú inú owó yẹn, a fi ra ìwọ̀nba tí a lè rà, tí a fi tọ́jú ilé fún títí di ìgbà tí a máa tó rí. Owó iṣẹ́ mi fún oṣù tó ń bọ̀ gbà. Kò rọrùn ṣùgbọ́n Ọlọ́run ń bọ̀ wá lásẹ rí. A dẹ̀ ń dùn pẹ́ fún un pé a dẹ̀ ń gbàdúrà kó túbọ̀ máa bọ̀ wá lásẹ̀ rí sí nítorí pé kò rọrùn, ṣùgbọ́n a máa gbìyànjú náà ni. A máa gbìyànjú náà ni. A máa gbìyànjú náà ni.

Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀kan mò máa ń jẹ gọ́ọ̀mù. Àgàgà àwọn gọ́ọ̀mù tó wà nú, tó wà nú ní, ike, tó wà nú ike àbí tí wọ́n bò, Mó máa ń jẹ ẹ́ lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n kò ń ṣe ní gbogbo ìgbà. Mo de máa ń rà fún àwọn ọmọ mi náà.

Rárá o, mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Àyàfi àwọn lẹ́tà tó wà lórí ayélujára. Àwọn lẹ́tà tó wà lórí ayélujára. Ṣùgbọ́n èmi gangan, mi ò kí ń kọ lẹ́tà fún àwọn èyàn.

Tó bá ti di ní àṣálẹ́, mo máa ń wà pẹ̀lú àwọn ará ilé mi. Mo máa ń sábà wà nílé. Bóyá tí ń bá ti fiṣẹ́ lẹ̀, ma wà nílé pẹ̀lú àwọn ará ilé mi, ọmọ àti ìyàwó. A lọ kírun ní Mọ́sálásí. Tí mo bá ti padà dé, a máa ń ka Quran. Nígbà mí, a máa ń jẹun papọ̀. A sáwàdà, a ṣeré, a ṣẹ̀fẹ̀. A bara wá ṣeré, a sọ̀rọ̀ ńkan tí a ṣe lọ́jọ́ yẹn, ńkan tí ìkálukú ṣe. Ọmọ mi máa lọ school làárọ̀. Ìyàwó máa wà nílé. Temi na bá ti dé láti ibi iṣẹ́, a wáa sọ̀rọ̀ papọ̀. Nígbà mí, àwọn ọmọlé ti sùn. Àbí kí n máa tẹ ẹrọ̀ ìbánisọ̀rọ̀? Àbí kí n pe àwọn òbí mi? Àbí kí n wo àwọn ǹkan tó ń ṣeyàn láǹfààní lórí ayélujára? Bí a bá ti ṣetán, a máa múra àti lọ sùn.

Rárá o, mi ò ní káàdì iṣẹ́. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo ní káàdì iṣẹ́, ṣùgbọ́n nígbà tí mo fi àwọn iṣẹ́ yen mi yẹn lẹ́ tẹ́lẹ̀ tí mo wá bọ́ sí iṣẹ́ mi tí mò ń ṣe, mi ò ní káàdì iṣẹ́ mọ́.

Eléyìí má ti pẹ́. Ó ti pẹ́, ó ti pẹ́ tí mo rántí pé mo ní àlà burúkú. Ó ti pẹ́. Àyàfi tí ń bá fura sí lóku. Boya ní n pé, "awọn ala yẹn wá, èmi ò dẹ́ fura sí." Ọlọ́run nìkan ló mọ̀ jù lọ. Mi ò sábà, mii rántí ní kẹ́yìn tí mo làlà burúkú. Ṣùgbọ́n mo ti máa ń ní wọn tẹ́lẹ̀

Ah! Kódà ìbéèrè tó lágbára lẹ́bẹ̀rẹ̀ yìí, mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Kódà mo fẹ́ lè tó gbogbo ìgbà lójoojúmọ́, gbogbo ìgbà ní ọjọ́ kan. Nítorí pé fóònù mi ni mo máa ń fi ṣe gbogbo nǹkan tí mo máa ń sábà ṣe lórí afẹ́fẹ́, lórí ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń sábà lòó dáadáa. Mo máa ń fi ń ṣiṣẹ́, mo máa ń fi ń pe àwọn ẹbí, àwọn ará, àwọn ọ̀rẹ́, mo máa ń fi ń ṣòwò, mo máa ń fi ń ṣe kára kata, gbogbo nǹkan tí mo máa ń sábà ṣe. Mo máa ń fi ka Qur'ân nínú ọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mo máa lòó fún, ó pọ̀, ó pọ̀, ó pọ̀ tí ẹnu ò lè sọ tán. Mo máa ń lo fóònù mi dáadáa lójoojúmọ́, láì lo ń ka, kò ṣ'oún ka.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà tí àwọn Mùsùlùmí bá ń ṣe ọdún wọn. Tí àwọn Mùsùlùmí bá ń ṣe ọdún wa, bẹ́ẹ̀ ni, tàbí nínú Ramadan, tí a bá ń gba àwẹ̀ Ramadan. Tàbí tí a bá wà tí a bá ń ṣe ọdún iléyá, ọdún ńlá àti kékeré. Nígbà yẹn, a lọ kí ẹbí, a kí ara, a tọrẹ, a kírun papọ̀, a ṣe àjọyọ̀ papọ̀. Ara ṣán tuntun, àwọ̀ asọ tuntun, a dúpẹ́ fún Ọlọ́run fún ẹ̀mí àti àlàáfíà àti ìrànlọ́wọ́, ìrànlọ́wọ́ láti fi gba àwẹ̀ yẹn ládẹ̀ tí tún fí rí ọdún, ọdún Eid-el-Fitr àti ọdún Eid-el-Kabir. So, a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́pọ̀lọ́pọ̀ pé kó lọ́run tún jẹ́ kí a rí Ramadan mi àti ọdún mi ṣe ní ìrọ̀rùn, láyọ̀ àti láàlàáfíà.

Ọ́fíìsì wa máa ń ṣí ní aago méje tàbí lágo mẹ́jọ. Nígbà tí mo sì wà ní ọ́fíìsì tí mo ti ń ṣiṣẹ́ ọ́fíìsì, àwọn àsìkò tí a máa ń sábà ṣí ní ìyẹn. A ti, àwọn òṣìṣẹ́ a ti gbálẹ̀, wọ́n a ti fọ́lẹ̀, wọ́n a ti ṣe àwọn nǹkan tó yẹ kan ṣe, tó yẹ kan mójú tó kí ọ́fíìsì tó ṣí. Tásìkò, tá kòkò yen bá ti tó, àwọn òṣìṣẹ́ á máa dé léyo koọkàn, wọ́n á maa dé léyo kookan, wọ́n á maa dé léyo kookan. Wọ́n á dé bèèrè àwọn iṣẹ́ tó yẹ kan ní ṣe ní ọjọ́ yẹn.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn nítorí pé Ọlọ́run ti ṣe é ní rọrùn fún mi. Wẹ̀ dáa tí Ọlọ́run dá mi. Mi kì í sábà múyàn sínú lọ títí. Kódà gan ta bá ní jà, ta bá jà, mo máa fẹ́ ka tètè rẹ̀ pọ̀, ka tètè rẹ̀ pọ̀ nítorí kò sí rere ibi kí èèyàn má bínú lọ títí bẹ́ẹ̀ yẹn kó má lẹ́mi dáríji. Kò sí ere ibẹ̀. Àfi pé kó dàgbà ẹni, èèyàn á tún máa kó bá ara ẹ̀, á tún máa kó bá ara rẹ̀ látara àlàáfíà ẹ nítorí láti, láti máa múyàn sínú. Iṣẹ́ kan lòún náà, iṣẹ́ kan lòún náà. Ohun tó máa ń kó bá ẹni tó ń múyàn sínú. Kódà ẹni ẹn náà ò ní ní ìsinmi, òun náà ò ní ìsinmi, kò ní gbádùn ara ẹ̀. Kò sí ere ibẹ̀. Nítorí náà kò sí rere ibẹ̀, kò sí rere ibi kí èèyàn má, kí èèyàn máa lẹ́mi dáríji. Àti pé tó bá tún dáríji èèyàn, ìmaní ẹni ló lè rí dáríji Ọlọ́run. Tó bá dáríji èèyàn, kò sí bóyá o fẹ́ rí dáríji Ọlọ́run. Nítorí náà ó dáa kí èèyàn má ni pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀. Ó máa ṣe dáadáa sí àwọn èèyàn kí wọ́n má máa bínú jù. Ìbínú, Ìbínú ti fa kí ilé dàrú, ó ti fa ká àwùjọ dàrú, ó ti fa kí ǹkan dàrú. Látara bẹ́ẹ̀ kò dáa kí ènìyàn má bínú jù kó má lẹ́mi dáríji. Ká wá dáríji ara wa, àwùjọ máa lọ síwájú, a níìfẹ̀ẹ́ ara wa, a gbé pẹ̀lú ara wa ní rọrùn, a ṣe dáadáa sí ara wa, a gbádùn ara wa. Àwọn ọmọ, àwọn ọmọ wa náà tán bí, àwọn náà bá ara wọn ṣe, wọ́n á dẹ̀ tún rẹ̀ kọ́ ọkọ látara wa. Ọmọ tó fẹ́ ya gàn fé, tó fẹ́ ya kàn fé ọmọ, ó wá rí pé nǹkan bàìbàìbàì ni àwọn baba òun máa ń ṣe. Nǹkan bàìbàì ṣe lè pẹ̀lú bàbá òun àti ẹnìkan tí bàbá ẹ̀ dé dàrí jẹ ni ìyẹn, ó dàrí jẹ ni ìyẹn. Látara bẹ́ẹ̀, ó máa kọ́ ẹ̀kọ́, máa kẹ́kọ̀ọ́ bó ṣe ń dáríji èèyàn, máa kẹ́kọ̀ọ́ bóyín bá yọ lò láwùjọ nínú ilé níta lóde. Òun náà á lẹ́mi dáríji torí pé a mọ̀ òun pé kí èèyàn lẹ́mi dáríji nǹkan tó dáa ni, nǹkan tó ń gbẹ́ bàá lọ́wọ́ àwọn bàbá òun ni. Nítorí náà ó dáa kí ẹ̀yàn lẹ́mi dáríji. Ọlọ́run dẹ̀ ṣe é ní rọrùn fún mi láti máa dáríji àwọn èèyàn ní rọrùn láìsí wàhálà.

Àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ṣọkọ. Nígbà mi ewédú, ewédú, ewédú de dá fára gan. Ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ ṣọkọ dà kódà ó lè ba àwọn oúnjẹ púpọ̀ lọ bíi iru, iyán, sẹ̀mọ́, ẹ̀bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sísè ẹ dẹ kẹrẹ kò le títí lọ bẹ́ẹ̀ yẹn. Ǹkan tó rọrùn ni. Bí èèyàn ba ti mọ ṣé, ó rọrùn.

Mo máa ra nǹkan níbi àwọn ibi tó pọ̀, níbi àwọn ibi tó pọ̀ níbi mo lè rà ní àdúgbò mi. Mo dè lè sún síwájú lọ sí àdúgbò n bi lọ ra nǹkan tí mo fẹ́ rà. Ó wá ní ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ rà. Máa ra àwọn nǹkan tó pọ̀ ṣùgbọ́n ó wá ní ṣe pẹ̀lú iye owó tó wà lọ́wọ́ mi lásìkò tí mo fẹ́ ra nǹkan. Tí bá lọ sọ́dọ̀ olóunjẹ àbí ẹni tó ń ta àwọn boya oúnjẹ ọmọ àbáṣọ́ ni àbí ẹ̀wù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ó ní ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ rà. Nígbà mí mo lè lọ sí ibi tó jìnà lọ ra nǹkan tí mo fẹ́ rà àbí kí n wà ní tòsí.